Kini o maa so fún àlejò ti o de nibi lakoko, ti o de nibi lakoko. Ibi tí ó máa mú lọ, ohun tí ó máa fún jẹ, ohun tí ó máa kilọ fún. Mo máa fún ní oúnjẹ, mo sì máa fún ní omi, mo sì máa jẹ́ kí ó sinmi dáadáa.

Báwo ni o ṣe ń gbọ́ orin? Mo máa ń gbọ́ orin pẹ̀lú airpod tàbí kí n gbọ́ orin ní orí rédíò tàbí kí n gbọ́ orin ní orí fóònù mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gbọ́ orin pẹ̀lú earpiece tí n bá ń jáde lọ tàbí tí mo máa ń rìn.

Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo fẹ́ràn tí mo sì máa ń jẹ ṣùgbọ́n oúnjẹ tí mo fẹ́ràn jù, òun náà ni ìrẹsì àti ọbẹ̀ ata pẹ̀lú ẹyin àti ẹja. Ṣùgbọ́n kò sí oúnjẹ tí mi ò fẹ́ràn, oúnjẹ tí n bá ti rí tó bá ṣáà ti dára ni mo máa ń jẹ.

Ṣé oúnjẹ rẹ ń yí padà ní àkókò kan nínú ọdún? Bẹ́ẹ̀ ni, oúnjẹ mi máa ń yí padà tí bóyá tí a bá wà ní àsìkò ẹ̀rùn tó jẹ́ pé àwọn oúnjẹ mìíràn kò sí ní ọjà dáadáa mọ́. A máa yí padà sí oúnjẹ míì, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà.

Sọ fún wa nípa alùpùpù tí ń gbé ènìyàn ígbà tí ó ń gùn. Alùpùpù jẹ́ ohun tí àwọn ènìyàn máa ń gùn tó máa ń gbé ènìyàn láti ibi kan dé ibi kan tí ó sì wúlò púpọ̀. Mo máa ń gùn nígbà mii tí n bá ń lọ sí ibi iṣẹ́ tàbí tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́. Ó sì yára púpọ̀.

Sọ fún wa nípa jíjókòó sí ìta ní àṣálẹ́. Jíjókòó sí ìta ní àṣálẹ́ dára púpọ̀ torí pé ènìyàn yóò rí ìrẹwà bí òṣùpá ṣe rẹwà àti àwọn ìràwọ̀ òkè sánmọ̀ tí ènìyàn bá jókòó sí ìta ní alẹ́, yóò máa gba atẹ́gùn àlàáfíà tí ó sì dára.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé tí ń bá ti jí, mo máa gbàdúrà. Lẹ́yìn tí mo bá padura tán, mo máa ṣe eré ìdárayá láti na ara mi. Lẹ́yìn tí n bá na ara mi tán, n màá dìde bọ́ síta láti wo àyíká láti sì bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí mo fẹ́ ṣe.

Ohun tí mo rántí láti ìgbà èwe, ó pọ̀ gidi gan. Ṣùgbọ́n ǹnkan tó máa ń jẹ́ kí n rántí náà ni pé tí ǹnkan kan bá ṣẹlẹ̀ tó bá jẹ mọ́ ǹkan tí ó, tí ó ṣẹlẹ̀ ní ìgbà èwe mi ni mo máa fi n rán, ni mo máa fi n rántí. Ṣùgbọ́n nǹkan ẹyọkan tí mi le gbàgbé láti ìgbà èwe mi, òun ni bí a ti ṣe máa ń ṣeré káàkiri.

Ẹ̀rọ wo ni ó ṣànfààní jù? Ẹ̀rọ tó ṣàǹfààní jù, ohun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù, torí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn loun lo tó sì jẹ́ pé a fín ṣe àwọn oríṣiríṣi ǹkan, a sì fín pé àwọn èèyàn tí wà ni jinina, a sì fín tẹ̀ àtẹ̀ránṣẹ́ náà.

Ṣàlàyé ọ̀nà láti ilé rẹ dé ọjà tí ó súnmọ́. Láti ilé mi dé ọjà tí ó súnmọ́, a máa gbé ọ̀kadà tí o n lọ sí ọjà ọba. Ta bá ti wá dé sí ọjà ọba, a ó rin isẹ̀ díẹ̀ bi a bí wákàtí méjì, ẹyin ìṣẹ́jú méjì, a sì dé ọjà.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń bọ́ àwọn aṣọ tó wúwo, màá sì wọ aṣọ fúfúyẹ́ tí kò sì ní fa ooru sí mi lára, tí màá fi láǹfààní láti sùn dáadáa ní irọ̀rùn tí atẹ́gùn ó sì fẹ́ sí mi, tí ooru ò sì ní mú jù.

Báwo ni o ṣe mọ̀ pé ohun tí wọ́n ń tọ́ ṣe rí ra? Ohun, ohun tí ò ń wọ́n ń tọ́ ṣe ríra, ohun tí ò ń wo, tí bá fẹ́ ra nǹkan, mo máa ń wo quality rẹ̀, màá sì wo àfààní.

Ṣàlàyé ipa tí ìdílé ń kó nínú ìtọ́jú ìlera. Èni tí ó ń kí èsìn èléra ni a máa ń-- ìdílé máa ń kí èsìn-- ìdílé máa ń kó nínú ìtọ́jú ìlera, òun ni pé ó máa ń gbìyànjú pé a jẹ ǹkan tó da, a sì wọ ǹkan tó da.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wo pẹ̀lú owó. Ni oṣooṣù, tí bá ti gba owó oṣù mi, mo máa ń ran ìdílé mi lọ́wo pẹ̀lú owó díẹ̀ láti fi kun ohun ta máa fi ra oúnjẹ sílé àti pé tí wọ́n bá nílò ohun kankan ní ilé tí bá lòwó rẹ̀ lọ́wọ́, mo máa ń fún wọn.

Tí ènìyàn tí wá nípa bí ó ṣe ń sọ̀rọ̀. Mo máa ń mọ níbi tí ènìyàn tí wá nípa bí o ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú bí ọrọ náà tí ń jáde lẹ́nu rẹ àti bí o ti ṣe múra àti èdè bí o bá ṣe ń sọ, bí èdè náà ṣe rí ní ẹnu rẹ, bí o ṣe jageere sí.

Rárá o, n kò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan. Gbogbo oúnjẹ ni mo máa ń jẹ, gbogbo oúnjẹ pátápátá ni mo máa ń jẹ. Ṣùgbọ́n mo máa ń rí dájú pé oúnjẹ tí mo bá fẹ́ jẹ, ó jẹ oúnjẹ tí a pèsè ní àyè tó mọ́ tónítóní àti pé tí a sì pèsè rẹ̀ dáadáa.

Ibi kí lérò bí ẹ? Kí ni ò ń sọ ibìkan di ilé? Àwọn ènìyàn tí ń bá lọ sí ibìkan tí bá rí bí àyíká náà ṣe rí, tí ó ṣe rẹwà tó àti bí àlàáfíà ṣe ń jọba níbẹ̀ ni mo tó lè sọ ibẹ̀ dilé. Ìgbà.

Iṣẹ́ ìtọ́jú aláìsàn ó ṣe kókó, ó dáa kí ènìyàn dúró tí wọ́n torí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan torí pé wọ́n kò ní agbára láti lè ṣe nǹkan tó pọ̀ ó sì lò jú nǹkan tí wọ́n lè ṣe. Ohun tí ó jẹ́ pé tí bá fẹ́ tọ́jú aláàárẹ̀ mó máa gbiyanjù láti dúró tì láti bá ṣe gbogbo tí o fẹ́.

Rárá o, n kò tíì lu etí rí, n kò sì ní èrò tàbí ní ayò láti lo etí, torí pé kò ṣe ǹkan tí mo fẹ́ràn, kò sì ṣe ǹkan tí ó wù mí, kò sì ṣe ǹkan tó jẹ́ ǹkan dáadáa fún ọmọlúàbí láti ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlò ǹnkan, pàápàá jùlọ àwọn nǹkan tí ó ṣe tún lo dáadáa. N kò kí ń sọ wọ́n nú, mo máa ń tún wọn lo torí pé ó dá kí èèyàn ṣe àtúnlò ǹnkan torí pé ó máa ń dín ìnákùnàkù, ó sì máa ń jẹ́ kí ènìyàn tọ́jú owó.

Mo máa ń ṣe eré ìdárayá dáadáa torí pé eré ìdárayá máa ń jẹ́ kí ènìyàn wà ní àlàáfíà. Ki eeyan sí ni okun àti agbára tí ó péye. Mo máa ń ṣe eré ìdárayá ní gbogbo ọjọ́ tí n bá ti lọ sí ibi iṣẹ́. Mo máa rìn bí i ìwọ̀n kìlómítà mẹ́ta kí n tó padà.

Ọ̀rẹ́ tòótọ́ ni ọ̀rẹ́ tí wón ń sọ òtítọ́ fún ènìyàn ní ìgbà tí ènìyàn bá n ṣe àṣìṣe tí ó sì máa ń wà pẹ̀lú ènìyàn ní gbogbo ìgbà tí ó sì máa ń ran ènìyàn lọ́wọ́ nígbà ìṣòro. Ọ̀rẹ́ òtítọ́ jẹ́ ọ̀rẹ́ tí ó jẹ pé kò kí n fi ìgbà kankan fi ènìyàn sílẹ̀ tí kò sì ní ṣe ọ̀dàlẹ̀ ọ̀rẹ́.

Títa ọjà ní àṣálẹ́ ó léwu púpọ̀. Ó dá kí ènìyàn ta jà ní àṣálẹ́ di àwọn ago, ago bóyá ago méje tàbí ago mẹ́jọ lẹ́yìn náà kí yan palẹ̀ mọ́. Ṣùgbọ́n tí èyàn bá tí ń pẹ́ ju, tí ilẹ̀ ti ń ṣú ju, ó léwu púpọ̀ torí pé àwọn adigunjalè wọ́n lè wá sí sọ́ọ̀bù ẹnì yẹn tàbí kí nǹkan burúkú kò ṣẹlẹ̀.

Sọ fún wa nípa ìgbà tí o rán aládùúgbò lọ́wọ́ tàbí tí ó rán ọ, tí ó rán ọ lọ́wọ́. O ni ìgbà kan ti o je pe araadugbo mi o sese ko de ni, ko si ti mo ibi kankan nínú àdúgbò. O wa pàdé mi lọ́nà ni ojo kan mo gbewon dé àyíká àdúgbò. Mo fi gbogbo ibi ràán láti òkè dé ilé. Ìgbà tí ó yá, ní ọjọ́ kan náà, èmi náà mo fẹ́ lọ ra nǹkan tí jé pé mo ti wá wá wá ti un ko rí. Ṣùgbọ́n mo ní ará àdúgbò kan tó ń lọ sí ọjà, òun ni ó rán mi lọ́wọ́, ó sì bá mi ra bọ́ láti ọjà.

Tí ènìyàn bá ti ń ṣe nǹkan tí mo kò fẹ́, fẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo máa ń kọ fún. Torí pé tí mi i bá kọ fún, a tún ṣe bẹ́ ní ọjọ́ mi. Kò sì ń se ẹbí rẹ̀ torí pé kò mọ̀ pé mi ò fẹ́ ẹ ni. Ṣùgbọ́n tí n bá ti kọ fún ni alákọ́ọ́kọ́, tí o bá tún ṣe bẹ́, mo máa bá a jà.

Báwo ni o ṣe máa ń ran ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ de bí ẹni tó bá nílò ìrànwọ́ tí mo ṣe rí pé mo ní agbára tàbí mo ní àǹfààní láti lè ran ẹni náà lọ́wọ́, mo máa rán lọ́wọ́. Ṣùgbọ́n tó bá ti kọjá agbára mi o ni ran lọ́wọ́.

Mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sí ọwọ́ àwọn ará ilé mi tí n bá fẹ́ jáde tọ́ bá jẹ́ pé ènìyàn wà níbọ̀, ṣùgbọ́n tí n bá n jáde to yẹ̀ pé kò sí ẹni kankan tó wà níbò, mo máa ń mú kọ́kọ́rọ́ mi dání lọ sí ibi tí mo máa ń lọ n máa sì ń tọ́jú kọ́kọ́rọ́ mi dáadáa.

Níbi ọ̀pọ̀lọpọ̀ ni mo ti jẹun ní ìta ilé, ṣùgbọ́n níbi ọ̀pọ̀lọpọ̀ ni mo ti jẹun ní ìta ilé mo má n jẹun ní ìta ilé dáadáa, ṣùgbọ́n mo máa n rí i dájú pé oúnjẹ tí n ba jẹ o jẹ́ oúnjẹ gidi.

Kíkọ́ ẹ̀kọ́ lórí kọ̀npútà tàbí fóònù ó jẹ́ nǹkan tó dára púpọ̀ torí pé ní ayé ìsìnyí, gbogbo nǹkan tíyàn bá ń wá ní èèyàn lè rí lórí ẹyọ alérujára. Ó sì dára fún, ó sì rọrùn láti kọ́ nǹkan ní kíákíá àti lẹ́sẹ̀kẹsẹ̀.

Ẹgbẹ ìdílé je ẹgbẹ ti a maan dale lórí fóònù, paapa julọ lórí WhatsApp, ti àwọn ebi àti ara won a fe ba ara won sọ̀rọ̀ àbí fi se ìpàdé lórí ẹbi wọn. Ó jẹ́ ǹkan tó dára púpọ̀ tó sì máa ń jẹ́ kí oníkálùkù o lè sọ ero ọkàn rẹ̀ nípa ẹbí àti ará.